Kí ni o máa ń ṣe nígbà tí òjò bá ń rọ̀? Nígbà mí tí òjò bá ń rọ̀, nítorí pé òjò ń rọ̀, nítorí náà mi kì í jáde àbí kì í lọ bá ọ̀rẹ́ mi. Nítorí náà nígbà mí, mo máa pe ọ̀rẹ́ mi. Nígbà tí ọ̀rẹ́ mi bá ti gbọ́ ohùn ìpè mi lórí fóònù rẹ̀, yóò gbé ago mi. Nígbà tí ó bá gbé ago mi, yóò sọ ibi tó wà fún mi. Nígbà tí ó bá ti sọ ibi tó wà fún mi, mo máa lọ báa, mo máa lo ojò ìdáàbòbò bí umbrella àbí aṣọ tí màá wọ̀ tó jù nípa mi láti lọ bá ọ̀rẹ́ mi. Nítorí pé ibi tí ọ̀rẹ́ mi gbé o jìnà sí ibi tí mo wà. Nígbà mí, mo máa wọ mọ́tò láti gbé mi lọ àbí mo máa wọ koropé láti gbé mi lọ. Nítorí náà ọ̀rẹ́ mi kò fi mí ṣeré nígbà tí òjò bá ń rọ̀. Nítorí náà a jọ máa jẹun, a jọ máa ṣeré, a jọ máa jáde nígbà mí lọ sí ibi tí a bá ń lọ nígbà tí òjò bá ń rọ̀.

Àwọn áàpù wo ni o máa ń lò jù? Áàpù tí máa ń lò jù òun ni áàpù tí màá fi ń ṣe owó P.O.P nínú fóònù mi. Nítorí pé fóònù mi jẹ́ fóònù ayárá bí àṣá, nítorí náà màá ń lo data àti íńtánẹ́ẹ̀tì fún fóònù mi lórisiríṣi. Nítorí náà áàpù tí màá ń lò ó lóyeeka nítorí pé ó pọ̀ gan. Áàpù tí màá ń lò bíi Twitter àti WhatsApp àti Selanísílò àti àwọn áàpù mìíràn tí màá ń lò tí ó máa ń fún mi ní owó àbí áàpù tí màá ń gba ìpè ń bẹ àbí áàpù tí màá ń tẹ ìtẹ̀ àṣẹ jíṣẹ́ ránṣẹ́ sí ẹniyan nígbà mí. Nítorí pé áàpù náà ó ṣe kókó fún mi láti máa lò nígbà tí ewu bá wà ní ọ̀nà àbí nígbà tí kò bá sí ewu ní ìgbà mí láti máa lò.

Báwo ni o máa ń rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́? Nígbà mii tí n bá fẹ́ lọ sí ibi iṣẹ́ pẹ̀lú ọ̀rẹ́ mi, àbí fún Ẹ̀gbọ́n mi, àbí fún àbúrò mi, àbí fún ọmọṣẹ́ mi, àbí fún ọ̀gá mi, mo máa ń pe àpè ìránṣẹ́ pẹ̀lú àwọn ènìyàn láti gbé mi lọ sí ibi iṣẹ́. Ọ̀rẹ́ mi máa ń gbé mi lọ sí ibi iṣẹ́, ẹ̀gbọ́n mi máa ń gbé mi lọ sí ibi iṣẹ́, àbúrò mi máa ń gbé mi lọ sí ibi iṣẹ́, ìyá mi máa ń gbé mi lọ sí ibi iṣẹ́, bàbá mi máa tún gbé mi lọ sí ibi iṣẹ́. Nítorí ná tí n bá fẹ́ lọ sí ibi iṣẹ́, mi kì í pẹ́ láti lọ sí ibi iṣẹ́. Tí n bá ti mú fóònù mi tí mo ti pe ẹbí mi, tí mo ti pe ará mi àbọ̀ ọ̀rẹ́ mi, won máa wa gbé mi lọ sí ibi iṣẹ́. Nítorí ná ibi iṣẹ́ mi kò jìnnà sí ilé mi, nítorí ìgbà míì mo máa ń fi ẹ̀sìn rìn lọ sí ibi iṣẹ́. Nítorí pé ọ̀gá mi kò máa lè gbe nú, kò máa lè sọ̀rọ̀ nígbà mí, mo máa jẹ́ kí n di inú.

Ṣé o máa ń kọ́ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ ni, nígbà tí bá fẹ́ ṣe nǹkan, nígbà bí apẹ̀rẹ̀ tí bá fẹ́ dáná fún ènìyàn àbí fún ọ̀rẹ́ mi tó bá kí mi, àbí fún ìyá mi, àbí fún bàbá mi, àbí fún ẹ̀gbọ́n mi, àbí fún abúrọ̀ mi tó bá kí mi, nígbà tí bá fẹ́ dáná fún wọn tí mo mọ iná ti fẹ́ dá àbí tí mo mọ ọbẹ̀ ṣe, mo máa lọ sórí Íńtánẹ́ẹ̀tì. Mo máa lọ wo bí wọ́n ṣe ń se ọbẹ̀ lórí Íńtánẹ́ẹ̀tì. Nígbà tí bá ti wò ó, bí wọ́n ṣe ń se ọbẹ̀ lórí Íńtánẹ́ẹ̀tì, mo á wá láti wá fúnra mi sè ní inú yàrá ìdáná mi. Nígbà tí bá fúnra mi sè ní inú yàrá ìdáná mi, ọbẹ̀ náà yóò dùn, yóò sì rẹwà púpọ̀ láti jẹ. Àwọn ènìyàn sì yóò dúpẹ́ lọ́wọ́ mi pé a, ọbẹ̀ mi rẹwà púpọ̀ láti jẹ.